Isègùn ọdẹ kẹ́, mi ò lọ kan rí o. Lẹ́yìn ká fi dẹ takú sí inú igbó, wá ti mú rí òkété kan ni, àbí? Kí n lọ sí ìsègùn ọdẹ mi o fibe, mi ò ní ìbọn, to ba ní ìbọn, bí ó bá ní ǹkan bí ẹranko ọdẹ bí ajá ọdẹ, lo máa lọ se iru awon nkan báyen emi osi nii,

Ah! Wifi mi yára dáadáa o. Kódà èló ni moràá ná. Bíi ẹgbẹ̀rún mẹ́wàá àti ẹ́gbẹ̀rún márùn-ún ni mo rà, mo sì máa ń ṣe bí aadọ́ta ọgbọ̀n sọ́ọ̀bù sí lórí. Ó ti ẹ̀ ń jẹ owo, ṣùgbọ́n ó gbìyànjú, ó gbìyànjú dáadáa fún mi ni ó sì yára dáadáa.

Mo máa ń tan ikìnnì dáadáa lórí fóònù bí ikìnnì metà. Mo máa ń tàn nkán tó máa ń ji mi ni owó idàjí láti ṣàdúà fún ọlọ́run mi. Mo máa ń tàn ikán tó máa ń, tó máa ń, tó máa ń sọ fún mi pé àṣikò orun mi ti tó. Mo sì tún máa ń tàn ikán tó, tó máa ń, tó tun máa ń jẹ́ kí n mọ̀ pé àṣikò àti kàwé o ti tó. Mo máa ń lo ikìnnì dáadáa, ó sì máa ń ṣe, ó jẹ́ ǹkan tó máa ń, tó ń ṣán.

Mi ò ní ọkọ̀ kankan tí mò ń fọ̀ o, ki ọlọrun ṣe mótò fun mi ni. Kani pé wọn ní ọkọ̀ ni, n bàá má fọ̀ ṣugbọn emi òní. Àwọn tó ń lọ, àwọn tó ń fọ ọkọ̀, tàbí àwọn tó ń mú, máa gbà bá lu ọkọ̀. Bi ọwọ aaro tan ba fe jade abi ọwọ ọsán ni wón máa n fo awọn ọkọ wọn.

A! Mo máa ń lo àkókò mi dáadára ni o. Mi jẹ́ ẹnikan tí o kì n fi àkókò ṣe. Nítorí pé kò ṣá kò kò ní ẹ̀gbẹ́ mi. Ẹni tí ó bá ti, tí ó bá lo àkókò rẹ̀ dáadáa, tí ó bá ti lọ rìn o lé ri mú, mo mọ̀ ní ẹ̀. So wí pé raki, ìyàwó ńlá kò ló mi dá, àkókò mi dáadáa.

Àìmọ́ye alùpùpù tí mo máa ń gun dáadáa. Ó kéré jù láàárín ọ̀sẹ̀, mo máa ń gun alùpùpù bí ẹ̀ẹ̀mẹta, ṣùgbọ́n mi ò mọ̀, mi ò mọ̀ wá o. Kẹ̀kẹ́ ni mo mọ̀ wá, ṣùgbọ́n mo máa ń san tí máa ní mo lọ ibi tó, tó yóò jìnnà sọ́dọ̀ mí ni sí, màá gun á fún alùpùpù kó gbé mi lọ fún, kó gbé mi níbí muri maarun, àbí muri meewa.

A! Kò sí gbà mí t'emi kì í fa ṣọ. Ìgbà mí ole jẹ́ ẹ̀me sí ẹ̀meeji lọ̀ṣe, àbí ẹ̀kan, ṣùgbọ́n, ṣùgbọ́n àárọ̀ ni mo máa ń ní ìfẹ́ kí n mọ fá ṣọ, kò lè gbé, kò lè gbe dáadáa kó tó di ìrọ̀lẹ́. Màá dẹ ka, bọ lọhun bá ní kó sowo, màá lọ, màá fún wọn tí ó lọ, màá fún wọn lówó, ká ń lọ kan se tí ó rẹwà láti wọ funmi.

Léyìn lẹ́yìn ọdún méjì àbọ́ ọdún mẹ́ta mo máa ra waya bí àsọ tuntun. Ó gbá keyan wo, ó wọ́n dáadáa beeyan o ba lowo kí ṣe ǹkan tí èèyàn máa ń bẹ́ sí. Àfi bẹ́ẹ̀ náà kì í ṣe ìmójútó ìwọ̀n sófùtì wọn kì í ṣe ǹkan tó jẹ́ pé èèyàn lè máa ra. Ní ọdún mẹ́ta mẹ́ta ni wọ́n máa gbé ǹkan tuntun sí.

Áà, ó tí ṣe díẹ̀ tí mo ti lọ sí ilé oúnjẹ o, ṣùgbọ́n ní ìgbà tí mo fi wà nílùú Èkó, mo máa ń lọ sí ilé oúnjẹ. Láàrọ̀ àti ìrọ̀lẹ́ ni, èmi máa ń jẹ àmàlà ìyá àsítà, àmàlà pẹ̀ là'bula, pẹ̀lú ẹran, túmì, iyá tógó yìí, má sì ra bí ìrẹsì, ìgbá mí mo lè ra ẹ̀fọ́ àti ẹ̀gúsí lọ́wọ́ ẹ mọ́ ń jẹ gidi tó lálafia, tó ń ṣe ara lóore, mo máa ń jẹ ní ilé oloúnjẹ, ṣùgbọ́n ó ti pẹ́ tí mo ti.

Àsìkò táwọn èèyàn bá need ìrànlọ́wọ́ mi tó bá wà nní ìkàpá mi láti ṣe, màá ṣe. To rípé àwọn Yorùbá ń sọ pé ẹni tí ọ̀ bá ní pá láti ṣe ìrànlọ́wọ́ fún, óun na ni ẹni kejì rẹ̀. Tọ́ ojú rẹ, sọ̀kọ̀tọ́ ayé kí n máa rí èèyàn lọ́wọ́, àwọn tó bá ní di ìrànlọ́wọ́, kí n ràn lọ́wọ́.

Ìbáṣepọ̀ rẹ̀, ìbáṣepọ̀ mi àti olórí iṣẹ́ mi, ìbáṣepọ̀ wa dánmọrán, èmi máa ń fọ̀wọ̀ fún olórí, olórí èèyàn ni, so nnkan tó bá ti sọ fún mi báyìí pé kí n ṣe má se mi kí n ja n pátá, mi kí n se kọ́lọwosi kò tíì sí, bó ni ìbáṣepọ̀ wa o se ní danmoran.

A! Máa farabàlẹ̀ mo jẹ tó máa ń ronú ní lọ́pọ̀lọpọ̀. Nígbà tí mo bá ti wónú, mo ní ó, kí ń ṣe tí mo ti mọ̀ tí ń ṣe, kí ó yá tí ti ṣe, ẹ, kí ń ṣe tí ń ṣe wá, kí ń ṣe research nípa ẹ, kí ń sì mọ ǹkan tí ń fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni.

Wọn ń ṣiṣẹ́ láti ilé o. Àwọn nǹkan tí mo ń ṣe tó ń dábí tí wọ́n ń fún èèyàn lówó lórí íńtánẹ́ẹ̀tì nísin. Àti pé mo gbọ́ pọ̀nú re ìlé ni'yàn tí máa ń ṣe. Béè mo sì mo máa ń ṣiṣẹ́ láti ilé, ó sì jẹ́ nǹkan tó ràn tí ò kì í dánu, tí ò kì í na mi lówó irinṣẹ́. Ó dáa púpọ̀. Ko n se p'ongbà kin jáde be yen ìṣẹ́, iṣẹ́ yoò sì yà.

O rọrùn fún mi láti dáríji èèyàn, kí ọlọ́run jẹ́ kí o se ni irorun fún mi, eeyan n se ọlọ́run o n dáríji èèyàn, bó ni toọmọ ènìyàn ta sẹ́yàn, bó ni eeyàn o ṣe ní dáríji, àbẹ́ ọlọ́run, ko'lọ́run dáriji wa, kọ́ lọ́run ṣe tí wa n rọrùn na. Jú bẹ́yẹ̀ lo, ko rọrùn fún mi láti dáríji èèyàn.

Mo máa ń ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn, mo ti lọ sí bí i ìlú mẹ́rin nísinsìnyí ìrìn àjò tí mo ṣe kẹ́yìn náà ni èyí tí mo ṣe wá sí ìlú Àbújá ní oṣù karùn ún, èmi nífẹ̀ẹ́ ẹni tó máa ń ṣe ìrìnàjò púpọ̀, tì óò tí ọjọ́ oná bá dà tí ó ṣe pé àwọn jiyàn gbé àwọn àjínigbé sowo ji ni pa.

À, ohun mímu tí mo fẹ́ran jù, omi náà ni, omi náà ni. Gààgù tó máa ní pé bí ohun mímu tó dùn, a ní pé, hmm, bí adùn, bí ọsàn, wọ́n ti fún omi ẹ̀, monífẹ́ rẹ̀ àbí ìbẹ́pẹ àbí.

Mo máa ń lo ọ̀pá lááda. Tí nǹkan tí mo bá mu, tí o jẹ pé nǹkan tí esi eyi tí èèyàn le gbé si enu lẹ́ẹ̀kan náà, èèyàn ó fi ọ̀pá, ọpa ìfámọ̀ra, máa dín ó, èèyàn o fi máa mú, ó sì máa jẹ́ pe nǹkan tó rorun ní kò ní máa da èèyàn namu. Nǹkan tó wà níbẹ̀ nìyẹn. Mo ń lo ọ̀pá ìfámọ̀ra dáadáa.

Tábìlì iṣẹ́ mi, ǹkan tó kéré ni mo rà níboya bí ẹgbẹ̀rún ogún. Ǹkan tó kéré ni kò sí ǹkan tó tóbi púpọ̀ mo sì máa ń lò fún iṣẹ́ ni má fẹ́ ka ìròyìn ibẹ̀ ni màá dúró, tí mo bá fẹ́ kọ ǹkan, kò ń ṣe ǹkan tó tóbi náà kò sí ohun ìgbẹ́ tí mo bá lówó lọ́wọ́ máa ní láti rà imi.

Ah! App ti mọ̀ máa'n lójú, twitter jẹ ìkan nibẹ, ní mọ̀ tí máa'n rí ìṣe gba. Mo máa ń lo WhatsApp, mo máa ní kí wọ́n má bẹ́ bá yàn sọ̀rọ̀, kí wọ́n má bẹ́ bí ará sọ̀rọ̀. Mo máa ń lo Telegram náà tí bí náà ni mo máa ń wọ́n áá tí wọ́n bá gbé ṣẹ́ wá bẹ́. Mo sì máa ń lo Snap náà tí máa ń ní pé mo ti ẹ̀ fẹ́ rẹ jú mi. Ṣùgbọ́n Twitter jẹ́ áàpù tí mo máa ń lò jù.

A! Màá kàwé mi o, k'ọlọrun fi rọ̀mí lọ́rùn ju bí o se fi rọ̀mí lọrùn tí ó fi rẹ́ fi lọ́hùn, màá kàwé o. Kí wà á kà, a! Fọ̀yán wí pé lọ kàwé, fọ̀yán kàwé, ìwé ló lè la ẹni mọ́, òdì gbẹ̀yìn tí ẹ kú sí lọ́wọ́ lọ́ṣàánu, màá kàwé kí Ọlọ́run ṣe wá̀hàn fún wa ni. A kàwé ìwé atúnmọ̀ṣìn kan mìíràn.

Mi kì í lo ìdáàbòbò oun kankan kínni mo fẹ́ fi ṣe. Àwọ́n ìdáàbòbò oun yẹn ti ẹ̀ wọ̀n, lẹ́hìn tí n bá ti lo àdín àgbọn tí mo máa ń lò. Ìgbà mi mò lè lo òróró olive àbí òróró flaxseed mo fi ń pa ni ẹ, kà ní kò sí ẹni tó ń lo ìdáàbòbò ohun kankan.

Ẹ̀n, mo ní gíláàsì orun kan nibi yìí tó jẹ́ dúdú sugbon mo lo ti pẹ́, mi i sa baá lò nílò láti rà imi kí n lè máa lo fún láti dáàbò bo eyin ojú mi tí bá lówó dié nisinyi nńkan tí màá kọ́kọ́ rà níyẹn kọ́ ọlọrun se owó fún mi.

Èmi, Bo nìṣe máa ń nara mí láìsí pé ìyàn jẹ ẹ́. Ẹ̀ tí nǹkan ṣe tó lárun ọpọlọ, èmi ń nara mí o, ki n mò fe nara mí fún. Wọ́n máa ń kí ra mi gan paapaa, kí wọ́n má ṣe yan ewé pá, mo ti rí ewé pa dé, wọ́n má ṣe ewé pa látà, mo nífẹ̀ẹ́ ewé pa ṣúgbọ́n èmi kì í na á.

Ojúọ̀júmọ́ ni mo máà ń mọ ǹkan tuntun, tó bó ojúọ̀júmọ́ ni mo máa ń kàwé, ojúọ̀júmọ́ ni mo sì máa ń se ìwádìí lórí àwọn ǹkan tó pọ̀. Lójoọ̀júmọ́ n mo máa ń mọ ǹkan tuntun níbi kó ǹkan tuntun nkan to sì dáa jù náà níyẹn níbi iṣẹ́ ojúọ̀júmọ́ eni.

Esu wewẹ́ ayara bi àṣà máa ń mú u lọ sí ibi tí, máa ń mú u lọ sọdẹ ẹnjiníà rẹ̀ ni, àbí kí èmi gangan se wádìí lori ẹ kí n fi yẹ nǹkan tó ń ṣe wò, jube lo leyin yẹn. Ìṣòro tí ó gbé nǹkan sí emi náà ní làkae, kí ó sì wádìí ǹkan tó ṣe ènìyàn le ṣe fún ara rẹ̀. Ìṣòro tí ò lọ, tí ò lagbára bẹ́ lọ máa ń mú ẹyọ abẹ̀rẹ̀

Ká pé ilẹ ìpínlẹ̀ Èkó àbí ìpínlẹ̀ Ìbàdàn tí mo ti gbé, mo mọ àwọn aládùúgbò mi dáadáa ṣùgbọ́n ibí bí ì n fi bẹ́ mọ àwọn ènìyàn ti ìgbà tí mo ti kó wá si abuja, èmi o fi bẹ́ mọ àwọn ènìyàn o. Àwọn ènìyàn péréte díẹ̀ náà ni mo mọ ṣùgbọ́n mo need làtí mọ àwọn ènìyàn láti fi mọ àdúgbò yìí dáadáa, mi fi bẹ́ mọ̀ wọn dáadáa.

Mo má ń de ọjà àbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Mo má ń de agagá tín bá wà níwájú. Ǹkan tó pọn dandandan tó pọn dandan fún ra ẹ ni, kò le. Ṣùgbọ́n làbíja n bí. Kò sí ǹkan tó kan kódà. Èèyàn bí i méjì náà tún gbé síwájú tí ó sì jẹ́ pé ǹkan ti to da rárá ni. Ṣùgbọ́n ní ìpínlẹ̀ Èkó wọ́n pọn dan fún wa láti ti ọjà bò.

Mi ò ní f'orúkọ sílẹ̀ nílé dárayá kan kan, emi o like, mii like ki eeyan maa se idaraya tó pọ̀jù lọ bayẹn náà. Mo like ẹni tó gbádùn ààyè ẹ́ kó máa wà nílé kó sì má òdíwọ̀n, eré ìdárayá tí wọ́n, bí èmi bá ti wo fóònù mi tí mo ti wo nǹkan tí ó ń sọ rí, bí ààyè yìí dà, tó ẹ̀wà le dà, kò jù bẹ́ẹ̀ lọ ní òní.

Mo mọ bí a ti ń fọn dáadáa, mo mọ bí a ti ń fọn blonblon. A sì ti wa ibi tí a ti ń ṣe ẹran yìí tí a ń fọn. Kò sí ǹkan tí aì fọn, mo mọ bí wọ́n ṣe ń fọn dáadáa kò sí ǹkan tó le láti kọ́, ǹkan tó le kọ́ ni gbogbo yàn wọ́n máa ń fọn. Mo mọ fọn dáadáa, ǹkan tí yóò rọ èwọ̀n fún mi torí pé kò wá lára ǹkan to olorun ṣe, tó wẹ òun fún mi ni.